Báwo ni ó ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ní àárín àwọn ẹlẹgbẹ́, èmi máa ń sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo ènìyàn ó fọkàsí ọ̀rọ̀ tó bá gbogbo wa mu, kì í ṣe pé wọn á máa sọ̀rọ̀ méto jẹ́ pé wọ́n ò ṣẹ̀ ní ìmọ̀, i n sì ní sọ̀rọ̀ bí ẹni tó jù wọn lọ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ bí ẹni tó kéré sí wọn, a sọ̀rọ̀ dédé dédé wa ni, ẹnìkan ò gbọdọ̀ jẹ ẹnìkan lọ, ó ṣe rí nu?

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni, o ni ìmọ̀ cybersecurity. Mo fẹ́ mo bo ṣe mú àwọn olè lórí komputa torí pé kí ni àwọn olè wọ́n ju àwọn ènìyàn. Ki mo bá mọ̀ mọ̀ ẹ́, mo mọ̀ pé ó wúlò fún mi, ó sì ṣe nǹkan gidi fún mi. bÓ ṣe rí nu, àmọ́ owó ni òún jẹ́ń tí ìlọ́ kọ́ ìmọ̀ náà.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? É, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí iṣẹ́ tí ń ṣe nu tí ẹ̀eyan bá lọ yóò ṣì ṣe yóò padà sílé. Àmọ́ ṣé pé ke eeyan ń ṣe nínú ilé ohun tí wọ́n ń pè ní remote, kò sí ibi tó hun lo o kan jókò ni okan wo bí ọ̀lẹ. So iṣẹ́ ìta gbangba gan-an ò níṣẹ́ gidi tó sì bá yàn lára mu. Ohun ní iṣẹ́ tí máa fẹ́ ṣe gan-an gan-an gan-an.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Tò, nígbà ti won ní ká ṣiṣẹ́ ju wákàtí lọ, lóòótọ́ náà, à, hour mẹ́jọ ló yẹ ká fi ṣiṣẹ́, àmọ́ àkókò mẹ́jọ ló yẹ ká fi ṣiṣẹ́. Àmọ́ nígbà tó jẹ́ pé wọ́n ṣà fẹ́ ká ṣiṣẹ́ ju wákàtí lọ, tò, a máa ń ṣì ṣiṣẹ́ ju wákàtí lọ ká lè bà ri owo bi ilé ayé ṣe rí inú, ìgbà fún gbàdànì, ìgbà fún gbàdànà sì.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà ní ìgbà mi, ìgbà mi mi kì í wọ fìlà. Fìlà tí mo ń wọ̀ tó bá yẹ pé mo wọ aṣọ tá ń pè ní kaftani ni. Àmọ́ tó bá yẹ kó aṣọ gẹ́gẹ́ ni mí wọ fìlà. Àwọn ọ̀rẹ́ mi a máa wọ físhing capu, à mí mi kò sí ń tókan mi pẹ̀lú gbogbo ẹ̀lẹ́yi torí pé fìlà ẹ̀ se nkan tí mo fi bẹ́ẹ̀ fẹ́ràn lọ jìnnà, ó ṣe rí nu.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòju lójoojúmọ́? À, ìbòju bó ṣe wọ́n tán, nǹkan tó jẹ́ pé wọn máa lọ wo náà ni. Ǹ ó lè sọ pé wákàtí fá ní a máa ń lè sọ. Àmọ́ ìbòju òkè lójoojúmọ́ bá ibùgbùgbà náà lè yẹn ó máa wo, tí wọ́n máa lọ, tí wọ́n máa rìn lọ, àwọn ìbòju òkè wa wo náà.

Èdè wo ni o fẹ́ kọ̀? Èdè tí mo fẹ́ kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, bó ṣe wọ̀n wun àti Spainì àti láráwà tań pè ní Arab, Spanish àti Arabic, oun ni mo fẹ́ kọ́ torí ó jẹ́ èdè tó jẹ́ kó wà pàtàkì. Èdè tó sì jẹ́ pé àwọn èèyàn ń sọ náà ni. Tí ẹ bá kọ́ èdè inu mi o ba dùn torí máa ma rí sọ́ọ̀ bo ṣe wu mi ṣùgbọ́n asiko o gba.

Ṣé o máa ń ṣe àtúnlọ̀ǹkan? Èé, àtúnlọ̀ǹkan gbé sí sọ̀rọ̀ níbí kò yé mi torí Yorùbá ò jẹ́ ǹkan tó jẹ́ pé ó ṣì pọ̀. Àtúnlọ̀ bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ ìbò yá dáko mi tí ó pínlẹ̀ Haúsá ni un wa mọ̀ ó. Àmáà ilé ìrántí àtúnlọ̀ǹkan ó jẹ́ ǹkan tó jẹ́ pé ká ká má sọ̀rọ̀ bí? Ẹ̀je a filé ilé.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní ọ̀pọ̀ ọ̀pọ̀ náà? Teeyan ò bá ra oúnjẹ ní ọ̀pọ̀ ọ̀pọ̀ náà bó se maa raye sí, yóò kàn máa ná'wọ́ n'nákùnà nì. Torí tí ọ ba ni ó máa gín owó náà kí ń kìn kìn, yóò padà tán náà ni. Keeyán dijú kò ra ǹkan, òun ní tó ti lọ pé fún tọ̀. Ṣùgbọ́n kí se gbogbo ènìyàn náà ló mọ̀ bẹ́ẹ̀ torí pé kí ni ayé gbẹ́gẹ́ kò sì ṣòwo nlu mo economy le.

Nígbà wo ni ọkẹ́yin gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù, ọkọ̀ ńlá nù, ọjọ́ tí mo gun báyìí, ọjọ́ tí òṣì mọ́tò tó ṣẹ́ pé gbogbo ọ̀nà ló di, tọ irú ọkọ̀ tó sì wà lọ́nà nù, tọ́ bọ̀ léyìn ọ ṣèṣì, bí bọ̀ léyìn bí mi báyìí, mo gun ọkọ̀ ni mo dijú tọ báyìí ṣe rírun tí ẹ̀ bá léyìn ò ṣe, yi o kan ṣè, yi o kan ṣe à.

Àwọn ojú ọ̀pọ̀ ayélujára wo ni o wà? Ojú ọ̀pọ̀ ayélujára wo ni mo wà? Èmi ò ní ayélujára kankan o. Bo sì wà hun. Tí ọ bá bí mi lorí bí ẹgbẹ́ tọ̀, awon orisirisi ẹ̀gbẹ́ nì tíwa bo sì wa hun ká lọ ibisẹ́ ká de kà sùn ni. Aye ò le, àwọn ènìyàn náà ń mú u le. Bo se rí lọ́dọ̀ tiwa nu.

Ṣé o fẹ́ràn lọ ẹ̀rọ ìgbẹ́ sókè? Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbẹ́ sókè? Ẹ̀rọ ìgbẹ́ sókè, ńtọ̀, èmi sọ ẹni tí ń sọ̀rọ̀ mọ́ṣáláṣí àwọn ṣọ́ọ̀ṣì, kò sí ohun tí mo fẹ́ fi ẹ̀rọ ìgbérò sókè ṣe. Àmọ àwón èèyàn máa ń lo ẹ̀rọ ìgbérò sókè ní àdúgbò wa, tó sì jẹ́ pé ó wúlò púpọ̀ ó sì ṣàǹfààní.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí o bá ń mu omi? Tí èmi bá mu omi kọ́ọ̀pù, mo mo n gbe sẹ́nu. Ọ̀pá ìfámú́ra tí èeyan bá n mu bí minerals àbí ọ̀dà drinks ni. Èmi ò ṣi rò bí ọ̀pá ìfámú́ra gan-an àwọn èèyàn, a in lò mọ́ níìsín. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ làwọn èèyàn lò ó níìsín, a ye ò lò mọ́ torí ǹkan ti yàtọ̀. O n kaluku kan ṣe, bo ṣe wu wọ́n ni. Ó ṣì bẹ́ta kí eeyan fẹ́rẹ́ lè lo é, tí è bá ṣe bẹ́ẹ ni, a ó lo kìchà kìchà, yóò sì ya nẹ́nu.

Ṣé o mọ̀ n gbọ́ podcast? Irú àwọn ẹni podcast pọ̀ ní ò je ń gbọ́ mọ́, kò sí ohun tí mo fẹ́ fi ṣe. Ẹlòmíì o wá tó jẹ́ pé ko ni one náírà á máa sọ fún eeyanbpé "Ẹ gbọ́do gba kẹ́ lọ ilé ayé tí ó ṣe ó, tọ̀." Èmi ò sì máa kí èèyàn parọ́, kò wúlò, kò ti e wun mi, to ri re ni i se se gbọ́ ọ̀rọ̀ wọn mọ gan-an. Ẹ, ayé le pe k'èèyàn tún wa máa gbọ́ aaṣe lẹ́nu àwọn èèyàn, tó ri re ni ò fi gbọ́ podcast mọ́.

Ṣé o fẹ́ràn rìn òkè? Ṣé o fẹ́ràn rìn òkè? Írin òkè tọ́, ẹni tó bá lowo ni rírìn òkè, torí bí ó ṣe wọ́n àti gun plani gan kí n ṣẹ̀ ǹko tó easy. Ti o bá ṣe ẹni tó lówó lọ ṣe fẹ́ rìnrin òkè àti pé kọ ti e to rí visa gan-an, ohun lásán gan-an, nkan kan ni, ẹ kú kán wáa sanwó, ẹ́ẹ̀, ọkọ̀ òfurufú.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Mo máa ń wọ ago ọwọ́ torí pé kí ni, ago jẹ́ ǹkan tó je pé èèyàn ó fi mọ àsìkò. Àmo èmi ò fi mo àsìkò ni tèmi o. Èmi fi si owọ́ ni kí n fi ṣe guide, kí n fi dẹngẹ, bó ṣe wa nu. Èèyàn ó wọ ọwọ́ rẹ̀ ó sì wo bó ló ṣe rí, a tún mú yọ swag, ayé oo le bí àwa ṣe ń ṣenu.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ti òwúrọ̀ torí pé òun ló ní, òun ló ní ǹkan tó ń wo ara tó ń pè ní Vitamin D, tó bá rorawọ ara díẹ̀ kò sí wàhálà. Àmọ́ ìmọ́lẹ̀ ti ìrọ̀lẹ́ hun, bó ṣe wọ̀ hun, ó ti le pani lára gan torí ó máa ń gbóna.

Ṣé ó ń wọ gíláàsì? Mò n wọ gíláàsì gidi gan. Ṣé ó, ọ wọ, ọ wọ gíláàsì? Mò n wọ gíláàsì torí pé kíni, gíláàsì jẹ́ ǹkan tó jẹ́ ó fi mọ̀ bóyá ọtí ẹ ṣe dáadáa àbọ́ ọ ṣe dáadáa àti pé àwọn èèyàn náà sì ní bẹ tó jẹ́ pé wọ́n fojú sí ọ̀la ni kí wọ́n wo bóyá ọríbi èèyàn gidi àbọ́ rí bi èèyàn gidi.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn tèmi ni bó ṣe wọ́n mú kí n jẹ ẹyin, kí n sì lọ gbá bọ́ọ̀lù. Ìgbádùn tèmi nu. Ẹlòmíràn a lọ wọ́n ṣí gbẹdu, wọ́n ṣí gbogbo ẹ. Bó ṣe wọ́n tèmi, kí n ṣe ti e ti gbá bọ́ọ̀lù ni. Àmọ́ ọjọ́ mẹ́ta mi ò gbá torí mi ò lówó, mi ò láṣọ bọ́ọ̀lù. Àmọ́ tí mo bá rọ́wo, tí mo bá láṣọ bọ́lù báyìí, màá gbá bọ́ọ̀lù gidi gan o. Bó ṣe rí nu.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí tó sì tọ̀? Ọwọ́ ọ̀tún lèmi máa ń lò torí ọwọ́ òsì jẹ́, o jẹ́ ǹkan tó jẹ́ pé kò tie dá rárá. Àwa lọ́jà tá a mọ̀ bá èyí sùn ni mọ́n fọwọ́ òsì jẹun, àmọ́ ọ̀tún kọ jẹun. Ọwọ́ ti ẹyan fi ń tà bá yóò se máa fi jẹun gan. Tie bá sepé eyan oní làkàyí tọ̀. Ṣùgbọ́n bóṣe wu wọ́n nuù, àwa nlọ́ ọwọ́ ọ̀tún ni ti wa. Fakatì.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ó ṣe wà ní ìsinmi oúnjẹ ọ̀sán mi ó gbà ìgbà tí mo bá fi jókòó ni mo máa tẹ fóònù dé. A máa ń to ìrọ̀ fóònù ni tí a bá jókòó bá yi. Sugbon tí o bá sin táàsí bá máa sí jẹun tàbí a dìde nu, ìsinmi tọ̀. Adé ní ìsinmi gbà bí i, eéh, eéh, eéh, wákàtí márùn-ún àmọ́ tọ̀. Kò sáá sì kó sinmi tí a bá jẹun, tí a bá dìde nu. Fóònù lásán ni tí a bá ń tẹ̀ ló ń mú wa pẹ́.

Ṣé o ti lọ sí Agori? Sé o ti ló lọ sí Agori? Èmi ò sí Agori o. Àmẹ́ lè é ta n sọ kò yé mi torí, eyan o se a lọ sí ago. Bóyá wọ́n ń sọ̀rọ̀ pé ago mi boyagbà jálé mi mo ti ṣeré. Àbí àńgo lẹ ń sọ kò yé mi nígbà mí gan. Ẹ̀yin náà máa ń ṣe mistake. Ẹ kẹ́ṣìì wá bẹ́ẹ̀ ṣe létíúnṣe.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ojo tí n bá lọ, tí mo bá r'holiday, tí mo bá lọ le bai, mo máa ń lo gbogbo àkókò pẹ̀lú ẹbí mi o. Wọ́n wà very important. A máa sọ̀rọ̀, a máa ṣe n ti a bá fẹ́ ṣe, a máa jókòó, a sì ṣe gbogbo ẹ̀. Báye ṣe rínu, àmọ́ nigbà mí, èmi náà máa ń jáde lọ kí n lọ ṣeré torí máa bá àwọn ọ̀rẹ́ náà ṣeré.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́, mmm mo ṣé rí, àwọn èyàn ṣíṣe ọ̀fẹ́ gidi gan. Kodá torí e le mi na fi ní ṣiṣẹ́ ọ̀fẹ́. Bí mo bá fẹ́ kọ́ àwọn ọmọ àdúgbò wa, ọ̀fẹ́ ni. Bí mo bá fẹ́ ṣe ǹkan kan fún àwọn ọmọ àdúgbò wa, ọ̀fẹ́ ni. Bí mo bá fẹ́ teach wọn ní school, ọ̀fẹ́ ni. Iṣẹ́ ọ̀fẹ́ nígbà mí òun náà dá torí oun na pè ní volunteer, yóò sì ṣàánú rẹ̀ níbi kọ́ mo ǹkan. Tí ṣe pé gbogbo ni tó bá ṣiṣẹ́ ọ̀fẹ́, àwọn tó ṣe fún ǹikan náà náà jẹ àǹfàní rẹ̀, òun a máa ń jẹ àǹfàní rẹ̀

Kíni ó máa ń ṣe nígbà tí ó bá sin? Ngbà tí mo bá sin, n tí n gbo pe wọ́n ń sọ ni pe àlàhamdulilah, torí ọ̀pẹ́ni fun ọlohun máa wa mú ọwọ́, máa fi bó mú. Torí tí n bá sin báyìí tí ò sọ àlàhamdulilah, wàhálà wà n bẹ́, bò sì rí nú. Àmo kí n sin ngbá mi, ó le jẹ́ nnkán tó jẹ́ pé fí àlàhumákmáhányan.

Odún wo ni o fẹ́ràn jù? Àkókò odún tí mo fẹ́ràn jù náà ni ìgbẹ̀yìn ọdún ta mọ̀ sí October, November, December torí nígbà wọn gbogbo àwọn yóò máa mura pé a ò ní fẹ́ p, arí ká sílé, ká sílé, to ìgbà náà sì ni àwọn èèyàn máa ń rí owó gidi gan. Ìgbà náà kúnmọ̀ nínú àwọn èèyàn máa ń dùn jú, àkókò tí mo fẹ́ràn jù ni.

Ṣé o máa ń sáré? Ó ṣe wà ń eré, ó dá pé ń sọ̀rọ̀ ìrí ìrí kí èèyàn fi ẹsẹ̀ sáré. Mò máa ń sáré tẹ́lẹ̀, àmo ni sin kò sáayé máa ń tóri gbogbo ǹkan lè tà bá lọ bí iṣẹ́ ká tó dé òtí rẹ wá. Tọ̀, àmàlù nìkan ló máa ń bí ǹkan ṣe lọ́jọ́ iwájú. Àmọ́ kí èèyàn máa sáré, ó máa ń fún èèyàn lálá fún ẹ, ó sì máa ń jẹ́ kí èèyàn ní ìgbádùn ara.

Irú orin wo ni ọ fẹ́ràn gbọ́? Èmi, kí n ṣe fans orin, mi ò sì fi bẹ́ gbádùn orin. Kódà mo lè sọ ìgbà tí mo gbọ́ orin kányin, ó ti tó ọdún bí mẹ́lòó kan. Àmọ́ kí àwọn èèyàn bá ń gbọ́, n ní ni ká má gbo tọ́rí, kò sí mo fẹ́ ṣẹ. Àmọ́ pé fẹ́ràn gbọ́ orin o, mi ò gbádùn jọ orin.

Fẹ́ràn jíjó, ẹni tí ó fẹ́ràn orin báwo ló ṣe fẹ́ fẹ́ràn àjíjó. Tọ́, ijó ń bẹ àwọn obìnrin ni fẹ́ràn jíjó. Kí ló kan ọkùnrin pẹ̀lú ijó? Ọkùnrin kò yẹ kó má fẹ́ràn ijó torí kò sí ń tọ́ka. Obìnrin fẹ́ràn ijó wọ́n sì kọrin kọrin kọrin. Àmọ́ baiye se rí nu kò sí bí ẹsẹ̀ le ṣíṣe, yóò gba bó sè rí nà ni torí ijó ń bẹ lára, ǹkan tá wọn elo mí fi ń du ra wọn nínú.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Mo mọ ìtumọ̀ orúkọ mi mọ̀ ná. À, ìtumọ̀ orúkọ mi ò jẹ́ ìtumọ̀ gidi. Ó sì ṣe wa ohun. Bí n bá sọ fún yín bayen, eyin gan-an a fẹ́ràn rẹ̀. Adebayo. Ilé kún. Ẹni tó dé tó bá ayọ̀ nínú ilé. Bi ayé ṣè ri nù kò le. Ká se nńkan dáadáa, ká sì gbádùn ara wa náà ni. Tí Ade bá ti dé, orúkọ, ìtumọ̀ orúkọ mi bá ti jẹ́ nǹkan gidi, èmi náà jẹ́ ẹni gidi ko un.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ò rí bíi ti ọ́fíìsì irú tàwọn èèbó, ó sì fine, ó múra píkí. Àmọ́ èmi ò kin lò torí kín ni iṣẹ́ tiwa ojú ìta ló wà. Tá a bá wọlé ta joko ta ṣíṣe uń ta fẹ ṣe a lọ ta ọtun dọ ọla. Àwọn tábìlì iṣẹ́ mi ò ṣe gidigan ó sì fine. Ó ṣé tó jẹ́ pé tó bá eba rigan a wun ẹyin gan.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Èmi wọ ìbọwọ́, torí kíni? Mi ò kí ń ṣe fanci rẹ̀. Ìbọwọ́ jẹ́ ohun tó jẹ pé àwọn obìnrin náà ń wọ̀ jù àt’àwọn ọkùnrin tó jẹ pé wọ́n like kan ṣe afẹfẹ. Àmọ́, èmi ń tẹ̀ mí kó si n mo fẹ́ bọ̀wọ̀ ṣe. Lẹ́yìn agogo ọwọ kò sí ń kan mí. Bo ṣe wọ àwọn àwọn tó wọ tọ̀, àwa ọmọ tó fín wọ àṣì máa tó wọ̀nù rẹ̀. Àmọ́, èmi ń tè mi kò wù mí.

Ṣé o fẹ́ràn ìrìn atẹ́gùn? Rárá, ìrìn atẹ́gùn, in má mọ̀ bó ṣe jẹ́ bóyá ìrìn aeroplane ni lẹ́ńṣọ kú bá san lọ ni. Koṣì ẹni tí oó fẹ́ràn rẹ̀ owó kan là á ní. Tí èèyàn bá ní owó ni a ń rìn-ìrìn gidi lókè, ìṣẹ́jú mélòó ọ tí lọ ibi tó fẹ́ lọ. A mo aiṣòwò náà ní ló jẹ́ kí gbogbo, wa máa gun ọkọ̀, ká máa fẹmi wa wewu lójú títì.

A ti ń ya ìyàwòrán, tó bá ṣe pé ìyàwòrán tó wà nínú mi ò mọ bí a ṣe ń ṣe, àmọ́ tó bá ṣe pé ká ya ti fóònù ni àbí ti kámẹ́rà kódà mi ò mọ ṣe dáadáa. Ǹkan tó jẹ́ pé kò le ni, to ṣi jẹ́ pé emi na máa ń ṣe. Àmọ́ ìyàwòrán tá awọn èèyàn máa ń ṣe tá wọn pe ni creative art eléyi mi ò mọ bí wọ́n ṣe ń ṣe torí ó le kìí ṣe ohun tá wa mo ṣe.

Ibo ni o máa ń ra nǹkan? Ọjà ni mo ti máa ń ra nǹkan torí ó yọ̀pọ̀ ní ọjà. Bí mo ṣe wá yi gan-an, kódà mo ń dúró dé káṣíkò tó ní kí n lọ sọjà, tó bá lọ fẹ́ ra jàá nlé, owọn ná máa ń tàá fún ọ, tó sì jẹ́ pé nǹkan ra nǹkan wọn ra kìí sowon. Bo ṣe wá wọ́n un tó bá wá sebi, wọ́n á lé ọ lù lu yin ṣapú ṣapú torí kí ni wọ́n kàn gbowó ọwọ́ rẹ ní too, àwọ́n ohun tó fa temi ofifẹ́ràn wipé kó jẹ́ pé màá ra jàá lọ́jà nù. Tó bá ràá nilé ọ ní gbádùn rẹ̀, wọ́n kán yàn ọ jẹ.

Mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera to. Àwọn ẹ̀rọ ìlera kì í ṣe ǹkan tí gbogbo èèyàn máa ń mu. Àwọn tí wọ́n máa ń mu jẹ́ irù àwọn tó jẹ́ pé wọn ò gbádùn ara wọn, ó sì ń mu exercise mọ́ra. Àbi ẹ̀mí tí mò ń rìn, tí mò ń ṣe àkàsọ̀ ara mi kò ṣe òun tí mo fẹ́ fi ẹ̀rọ ìlera ṣe tán. Àmo mi ń le sọ dé bọ́ya ijọ́ waju ọlọ̀run ṣẹ̀ ní je a rí gan.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ okan nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń wo èwo ni ó wà important, èwo ló ṣe kókó jù. Èyí tó bá ṣe kókó jù, òun ni mo máa ń kókó ṣe. Èyí tí ò ṣe kókó, èmi máa ń gbàgbé rẹ̀ nítorí kí ni? Ẹni tí ò ṣe kókó kí a mọ fẹ́ máa ń fúnra ní, à wàhalá sì. Má ṣe èyí tó ṣe kókó, then eyi tó ṣe kókó, then eyi tó ṣe kókó. Èyí tí ò ṣe kókó, má ṣi fi le torí iṣẹ́ páa pọ̀ jù gan, eeyan ogbodo para rẹ̀

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ni ìbọ̀sẹ̀ tó máa ń bu iwájú ẹsẹ̀ torí ó ń ṣe lo kókó. Amo ngbà mí mó máa ń fẹ́ràn èyí tó jẹ́ pé a sílẹ̀. Àmọ́ ìbọ̀sẹ̀ náà kó bá ti jẹ́ ti rọ́bà ni oun mo gbádùn torí kíni? Eeyan o fi wẹ eeyan o sì wọ jáde ko si ibi to lè wọ lọ. Àmọ́ tó bá ṣí pé àwọn tá wọ ní ọwọ́ dé wò mí gan, wọ́n jẹ́ pé à ẹ́ ń ṣe ikú mọ́ ni àbí ẹ ń ṣe nǹkan.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ wọ́n gba, gba ìṣẹ́jú mẹ́wàá. Ìṣẹ́jú mẹ́wàá ló máa ń gbà. Àmọ́ tí mo bá tètè tí mo bá rí maṣíìnì, ó máa ń gba ko n gba tó bá yen to. Kò sí ṣí, bẹ́ẹ̀ ni ṣẹ́ ṣẹ́ ṣe ni ó lọ tó ìṣẹ́jú mẹ́wàá tó bá rí maṣíìnì tó bá gbé mọ́tò ni. Moto máa duro lori títì fún ìṣẹ́jú bí i márùn-ún, a máa fi dúró dé mọ́tò. Ó jẹ́ pé à, ìrìnàjò mi máa ń gba ìṣẹ́jú.

Àkókò mélòó ni o ṣètò agogo jìjí rẹ sí? Mo ṣètò agogo jìjí mi sí ago márùn-ún àárọ̀, ìgbà mi mo lè jí kó tó dìgbà náà, ìgbà mí mo le máa jí agogo náà ni ó jí mi. Àmọ́ bó ṣe rí un, ago márùn-ún ni ó jẹ́ ago tó jẹ́ pé mo máa ń fẹ́ jí ígbà tí mo sì fi sí iná nù torí pé kíni agogo jìjí mi ò gbọ̀dọ́ kọjà ago márùn-ún, tó bá tilè kọ̀já ago márùn-ún báa yìí, à! Mole ma tètè dé ibiṣẹ́ o.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? À, ibi orin kì ṣe ibi tó emi bá eyan lọ torí èmi o n gbọ́ orin. Bo ṣe wọ́n ma wá, ẹrú ọlọ́run ni wá, ẹrú ọlọ́run ó sì gbọ́dọ̀ má gbọ́ orin. Orin jẹ́ pé bí ǹkan tó jẹ́ pé àwọn èèyàn máa lọ fi gbóná ara wọn. Àmọ́ àwọn mìí kò mọ̀ ọ́n lọ rí sẹ̀sẹ̀ kòsẹ̀. Nígbà tí wọ́n bá k'ọrin tí ò dáa, àwọn ọmọ ọlọ́mọ náà lọ bẹ̀ wọ́n á tẹ̀lé ara wọ́n á tẹ̀lé ọmu, kò ṣe rí náà.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi náà kò mọ, mo máa ń fi sí bí mo bá fẹ́ jáde, àmọ́ kan wà tí mo fi sójú window torí pé kí ni kò jẹ́ tí a bá lọ, ju kọ́kọ́rọ́ náà kalẹ̀ ri bi wọlé. Àmọ́ kọ́kọ́rọ́ mi gangan ara key hóldá mo fi sí, àpò mi sì ló máa wọ́n gbogbo gbà. Gbogbo ibi tí n bá lò torí ẹ̀ ni kò sí ni tí n bá délé bá yẹn ni ìgbà bí kọ́kọ́rọ́ mi tó rà pò ni mo fi sí.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Fífọ ọwọ́ lójoojúmọ́ ó jẹ́ ǹkan tó jẹ́ pé mò máa ń ṣe ju ẹ̀marùn lọ. Torí àwa máa ń ṣe àlwàlá, tí a bá sì ṣe àlwàlá a fọwọ́ tó àmọ́ ìgbà mí ko máa ń tí mo bá dọ̀tí máa lò ó fọ, so mo lè ní mò ń fọ ọwọ́ ju ẹ́ẹ̀mèje lọ lójoojúmọ́, pé mi ò ṣe é fọ rárá, máa fọwọ́ ju ẹ́ẹ̀mèje lọ.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Ée, mo fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé torí láti kékeré gan, làwa ti ní school tí maa n mú wa lọ. To, àmọ ń lọwọlọwọ ta wá yí níìsín, ẹni tó bá fẹ́ lọ ilé ìsẹ̀mbáyé á ní owó lọ. Tọ ṣé irú wa tá tíẹ wá ní nǹkankan la fẹ́ lọ ilé ìsẹ̀mbáyé, n ta á fún ìyáwo atáwọn ọmọ jẹ ni n tó wà lọ́kàn tiwa níìsín. Tọ ọlọ́run ǹikan sì ló mọ bí ó ṣe báwa se, amọ́ oun naa la ń bẹ, kó bòwá lásiri.

Ìgbọnàn jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Tọ̀, ìgbọnàn jẹ́jẹ́ tí èmi máa ń ṣe nínú yàrá mi ni pé gbogbo ẹrù tó bá wà lọ́nà, ẹ kò kuro. Nígbà tí ẹ̀yàn bá se imototo iyara, kò sí ni. Accident máa ń ṣẹlẹ̀, àmọ́ kò sí ni. Ẹ̀yàn ó ti ẹ̀pẹ̀ kó tó lóhùn orí accident. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn abọ́n kan kan tí a bá kó wá yàrá tí a bá fi jẹun gbà mí, ká sì kí ni. Ká mú kuro ká sì gbe lọ ayé wọn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? A máa ń wo àwọn ètò tẹlifíṣàn gidi gan torí pé kò ní bí ọ ṣe máa n tì í lọ laadugbo. Ọpọ́ aṣọ. Ǹjẹ́ so tí ẹ̀yin bá sì ní òun ò wo tẹlifíṣàn, ó wuni àmọ́ nísìínyi tíífì ọwọ́ ti gba gbogbo àsìkò tí àwọn èèyàn fi ń wo tẹlifíṣàn. Fóònù ni lọ́wọ́ bí ẹ̀yin bá fẹ́ wo news gan, fóònù ni ó le.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? À, etíkun jẹ́ n tó mi ò le lọ torí mo bẹ̀rù, mo bẹ̀rù odò gidi gan. Etíkun ò n ṣe bíi tí mo lọ. Àwọn ọmọ tí ìgbọ́ràn ló máa ń lọ bí etíkun. Àmo iru àwa bayìí kí lá fẹ́ lọ se ni etíkun torí hùn, wahala ń beẹ́nbẹ̀ gidi gan. Nkan mí le ṣẹ̀lẹ̀ kí ẹ̀yin yóò bó kó bọ̀o bẹ́, ki eeyan ò ṣì máa mọ̀

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn èmi è lo torí pé kíni ẹni tí ó bá ní problem lo ń lo irú àwon nkan báun, àwọn tó ṣe ni problem bó ṣe wọ́n, ọlọ́run yóò ní kí wọ́n ní pé wọ́n máa sì dúpẹ́ fún un. Àwọn tó bá ní kí èèyàn máa lo ẹ̀rọ ohùn torí pé ó lè gba sọ̀rọ̀ dáadáa tán. A mọ̀ bó ṣe rí dé.

A máa ń fi ìdáàbò bo ohun ọ̀run sára. Tò, ìdáàbò bo ohun ọ̀run mi ò kí n fi sára torí pé kíni ibi tà wà yí kò sọ̀nrùn. Bẹ́ẹ̀ sì ni tí n bá ti múra mu mọ bíṣẹ́ náà kò sọ̀nrùn níbi bíṣẹ́ tè mi. Ọ̀run sì tun ti wọ́ kí n tó dé. Bo ṣe rí nu, mo lo ìdáàbò bo ọ̀run kánkán.

Mo máa ń gba iyì, mo máa ń gba iyì nígbàkigtóri kíndín bá fẹ́ ṣiṣẹ́, mi o dúró dé pé kí ẹnìkankan kó wá bá mi ṣe tàbí kí ẹnìkankan wá ràn mí lọ. Máa ṣin tó yẹ kí n ṣe èyí tí mi bá wá rí ṣe ohun tán, wọn wá bá mi wò, wọn bá mi ṣé, ayé ò le kó ṣe wọ́n. Tí ọ bá ti ṣe ǹkẹ́ tó yẹ kó ṣe, ààrùn yẹn kó sì dún pé pé kọ ṣé kó ṣe ẹ kó rí, bí làye ṣe rí nu kò sí wàhálà.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù tí n bá sì jí ntí mo kọ́kọ́ ṣe ni màá lọ sí àluwala má sì fọ ọwọ́ mi tí n bá saluwala tí mo fọ ọwọ́ mi màá sì kírun tí n bá wa kírun tán toh gbogbo ohun tó bá kú lẹ́yìn rẹ̀ mo lè ní mo fẹ́ ṣe bo ṣe rí nù má bá jí báyìí mo kọ ṣe oun to yẹ kí n ṣe náà ni.

Kíni o máa ń ṣe ní òwúrọ̀ kokan? Nàá ni mo ṣalaye tán nísin ti n bá kókó jí irun mo máa ń kí, tí n bá kí irun màá wo wa wo kíni mo fẹ́ ṣe, kíni mo fẹ́ jẹ. Ti n bá dání tí mo fẹ́ jẹ ibiṣẹ́ táń máa ṣe, màá wẹ̀, màá wọṣọ, máa kọrí ibiṣẹ́. Bo se wa yen e máa gbọ́ pé bí mo bá ń sọ̀rọ̀, màá sọ̀rọ̀ mọ́ ohun ìṣọ̀rọ̀ ibiṣẹ́. Iṣẹ́ ní ń gba gbogbo àsìkò wa o, àpòpọ̀ ráyè á sinmi. Ó sì wù mí ṣe ní nítorí ohun gbogbo tí yẹ láti ṣe dá, à máa odá pé iṣe ó di ọdi wa mu kò je a ri bí i ṣe bá ṣe fẹ́

Nígbà wo ni o káyìn lọ rí dókítà? Mo ti rí dókítà nísìn, ó ti tó, ó ti tó ọdún kan torí ọlọ́ṣẹ́un àdúgbò fún Ọlọ́run kò sarẹ́. Kí Ọlọ́run sì máa jẹ́ a rí àrẹ. Àrẹ ni, hm, tó lè mú nǹkan bàjẹ́. Tó bàjẹ́ tí ara rẹ kò sì wàhálà, ayé ó sì le. Bẹ́ẹ̀ ni.

Ṣé o mọn àrà nkàn lórí Íńtánẹ́ẹ̀tì? Momò nrà nkàn lórí Íńtánẹ́ẹ̀tì àmọ́ kìí ṣe gbogbo nkàn tó bá jẹ́ bí a sọ ní mí èrà, tó bá jẹ́ bí a bọ́ fóònù, áńṣẹ́tì, áà AirPods àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ momọ rà torí pé ohun tó bá rí niwọ bọ̀ mú wá àmọ́ ẹni tí ó bá lọ ra sọ, ó lè jẹ́ pé ohun tóbá rí koni woń bọ̀ mú wá o.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ọlọ́run kúkú tóbi lọ́ba. Mo fẹ́ràn kí n tún èékánná mi ṣe pẹ̀lú àwọn ọ̀bẹ tí wọ́n fi ń tún un ṣe àbí erayzor. Àmọ́ n tó wà gan ni pé bó ṣe wa hun, mo máa ń kó jẹ ni. Kí n tó mọ̀ kí n tó gbójú kí báyìí mo ti mọ̀, mo ti kó jẹ, kó olohun ṣàánú mi. Àmọ́ kì í ṣe n tó yẹ káàgbà lagbà bi mi máà ṣe.

Ṣé o mọ bí a tí ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú? É tọ̀, ọlọrun òní jẹ ari bí ọkọ̀ bá dojúkọjú ara wọn, ó níbàṣe ń dáa dúró. Tọ̀, mo sì lè tẹ bíréèkì, mo lè mú hándbireeki bí mo n ṣe n ṣe nú. Àmọ́ ìdojúkọjú Olórun onijàri kì í ṣe ń ta afẹ́.

Ó mọ àmì ìràwọ̀ rẹ. Àmì ìràwọ̀ ni àwọn tí ò bọ́ Olorun gbo naa ń lò. Àmọ́ iru ó báyìí, awa ò lò àmì ìràwọ̀ torí kí ni? Ọlọ́run ní ká má lò. Àmì ìràwọ̀ e se ń kankan tó wà jẹ́ ǹkan tó ti se patàkì gangan tọ. Kíá ni mo fẹ́ fi ṣé kí mo fẹ́ mọ̀ọ́mọ̀ ń pa rẹ̀. Àmọ́ tí ẹ bá ní kí n triì ki lọ mọ àmì ìràwọ̀, pe e fẹ́ fún mi lówó kó mo ṣẹṣẹ, màá lọ mọ̀

Ṣé o máa ń- fí, ṣe o máa ń fí ipara sára? Mo mọ̀ fí ipara sára, èyàn sì á ní fí ipara sára. Ipara jẹ́ ara ǹkan tó tiẹ́ dáa, nisin inú òtútù la tún wà wa ẹni tó bá tiẹ̀ lóun ò lo ipara tí ó sì lo ipara, yóò funfun níní níní bí ẹni tóń yo láti inú kànga, tón bá yo yan láti inú kànga. Wàhálà wà nù àmọ́ ipara ò jẹ́ ǹ tó yẹ kí èyàn máa lò nísìn tí otutú ti dé.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù, kò sí ni tí n bá gbé kalẹ̀ má jẹ mọ́ náà se maa dánú ni àbí n fà já. Bí o se wa ni tí mo bá jẹ oúnjẹ tó bá kù, má sì warm e láàárọ̀ má sì jẹ. Èmi ò dábi àwọn tí ó ní àwọn ò ní jẹ nítorí pé awon àwọn fẹ́ wahala àwọn o fẹ́ nkakan àwọn ń jẹ gbẹ́yì.

Nígbà wo ni o kẹ́yìn ìsìnkú? Àìní, mo kẹ́yìn ìsìnkú nígbà tó fi rẹ baba mi, tí mo wa wopé à se baba mi ló wà nínú condition yìí. Bóò láse fe ṣe kára yá ló kùn tó, bó à sì dé sínú ayòlé, kí ẹ sì mọ̀ wípé Ọlọ́run nikan ló bá tó tóbi ju ohun tí ń tóbi.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ? Ohun tí mo máa ń ṣe fún wọn ni pé tí mo bá ní owó, màá rọra bọ̀ wọ́n. Ijo tí wọn bá tètè san owó osù wọn náà, màá sì tún wá nǹkan fún wọn nítorí pé àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi wọ̀n sẹ̀ pàtàkì fún mi púpọ̀.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ ní gbẹ̀yìn ọ̀sẹ̀̀ ọ̀sẹ̀ àmọ́ lónìí bayii mò ti fọ aṣọ kí sì ṣe igbẹ̀yìn ọ̀sẹ̀. So ọjọ́ tó bá yọ náà ni èyí ó ṣe. A mo ń fi fọ aṣọ igbẹ̀yìn ọ̀sẹ̀ ni ó máa ń láye jù tó jẹ́ pé àye oo sì wà èeyan ó fọ ara re oo ṣì balẹ̀. Tàbí à máa gbó gbá, tó bá gbà náà eeyan lè mú kí ẹeyan fọ.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ lálẹ́? Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ lálẹ́? Àgógò mélòó ni mo máa ń jẹún lálẹ́ ni ohun tó yẹ ke máa béèrè kìí ń ṣàwọ̀wọ̀. Bi ń se wayi, mo máa ń jẹun lálẹ́ ni ago méje sí mẹ́jọ tó bá kọjá rẹ̀ bó yá bí ago mẹ́wàá tán. Kò sí bi èèyàn se fẹ́ ṣẹ ni èèyàn ó le ní àsìkò gangan gan tí èèyàn ó jẹun ni àmọ́ around ìgbà tí mo máa ń jẹ.

Mo máa ń ṣe ní aṣálẹ̀, ní aṣálẹ̀ kò sí ń tì se ju kí n tẹ fóònù lọ kí n ṣiṣun, torí pé ayẹ wa ti ee tí wà resolve, ka mọ̀ ní kò sálọ́ fọ́n ka ná ironi sí, torí pé gbogbo àsìkò wà á ti ń lò lo à ti máa ń lò fún àwọn nǹkan mi, àmọ́ à tiẹ máa baá ṣe é ṣe, a mò bá ṣe tun nǹkan ṣe.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ? Tọ́, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, n e pín owó náà kankan ounkaluku máa ń ná owó titi ni. Bó sì wà hun tó bá rí ǹkan tó wú o tó fẹ́ rà fún wa, wa sì mú owó rẹ wá sì rà fún wa. Àmọ́ pé eleyi mú owó wa, eleyi mú owó wa, n rò bí yóò ṣe ǹkan kan fún wa bió sì mú wa lọ wájú. Àmọ́ e kaluku ra n to wu pe owulo fún wa.

Ṣé o fẹ́ràn wa ní òru? Kódà kó ṣọ̀sán gan-an ni mo fẹ́ràn yín. Tí ẹẹ̀ ba ti fún mi lówó, ṣe wàá mò ń dúró de kẹ́ẹ fún mi lówó gidi ni? Kíkan ṣe ń ṣí ìlòkẹ̀. Àmọ́ pé ṣe mo fẹ́ràn yín un, àti rówó ò gbà. Tẹ́ẹ ba wò pé mo fẹ́ràn yín, òru ni, ọsan ni o, àárọ̀ ni o. Èmi fẹ́ràn yín, kò sí ohun tí n lè ṣe lórí yín. N kan lè pààyàn lórí yín le, àmọ́ kò sí un tí n lè ṣe.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi e ṣe ń kan tí mo kàń pé ó yẹ ká tó ti máa ṣe àjọyọ̀ rẹ̀. Lẹ́yìn dé àwọn tan fẹ́ràn wá, kan ki, barika, Ọlọhun o wo, Ọlọhun o da sí tọ̀. Àmọ́ lẹ́yìn eléhun, àkú ọjọ́ ìbí, Ọlọhun o f'alubarika si, lẹ́yìn elehun kò sí n tó kàn mí èmi, o bá wọn ṣe nkankan.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Irun mi bó ṣe wọ́n, mo máa gẹ ni, màá gẹ gbogbo ẹ̀dà náà, kò sí to kan mi. Torí kílé mi fẹ́ máa fi irun ṣe tí ó bá ṣe pé kó gẹ. Tọọ̀ àwọn tí wọ́n ń ṣe dangay náà ń fi irun lẹ̀, àmọ́ torí kí ni bó ṣe wọ́n, wọ́n mọ iná òwú sí i, ó tẹ láti fi jẹun, a fi ra súwìtì, a ló máa ná sórí irun.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ilé tó jẹ́ pé hun o le fi ṣeré bó ṣe wa hun. Jímọ̀jímọ̀ a lọ ilé ìjọsìn, lóòjọ́ kan máa mọ lọ ilé ìjọsìn lẹ́ẹ̀mẹta tọ ìká sí i lọ́na ni lẹ́yìn táa bá ṣe gbogbo kítakítà ilé ayé tán, o kò ka lọ rí ẹ lọ ká síbẹ̀, o sanù wọn kò jẹ́ a rí i ṣe.

Irú ẹbùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹbùn tí èmi fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹbùn agogo torí èmi náà sì fẹ́ràn ẹbùn agogo gidi gan. Tọ́ lẹ́yìn rẹ̀, ẹkún mọ́ tùrari ní ẹbùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn torí ó jẹ́ ǹkan tí èmi náà fẹ́ràn gidi gan. Tẹ́ eyan bá fún mi báyìí, inú mi a máa dùn ni bí i kí n mú gbogbo ilé kí ni mo bùn.

Báwo ni ó ṣe máa ń mú àwọn èrò tuntun wá tán? Èrò tuntun máa ń wà ní nígbà tí mo bá wà, tí mo dákẹ́ tí n baẹ̀ní kankan se tín si te fonun, nígbà tí n bawa nílé ìgbọ̀nsẹ̀ tí eyan báa ń gbọnṣẹ̀ tí mo ń yàgbẹ́ torí ọkàn yẹn máa ń balẹ̀, ìyẹn máa ń rọ nkan gan. Bíma ṣe máa ro eleyi, màá ro eléyi, màá ro eleyi, bẹ́ẹ̀ ni, à, èrò tuntun ṣe máa wá.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Mo máa fi, mo máa fi ọwọ́ kọ ìwé tó bá jẹ́ pé a ní láti sendi ẹ̀ Physically, àmọ́ tí ẹ bá sẹ̀nbẹ̀, kò sí ohun tí mo fẹ́ fi ìwé ṣe, bó ṣe wà hun. Hhm, gbogbo orí fóònù náà là tí n tẹ̀ẹ́. Ẹ bá ti tẹ nọ́mbà, ó parí nánu. Tọ, àmọ́ kí èèyàn fọwọ́ kọ ìwé. A sì ń ṣe náà.

Èso wo ni o fẹ́ràn jù? Ọsàn ló wà nínú ara àwọn èso tí mo fẹ́ràn tí mo sì ń gbádùn torí pé kí ni ọsàn jẹ́ ǹkan tó jẹ́ pé kò wọ̀n, kò sì ní wàhálà. Mo sì dùn ún fa tí bá rí ọsàn kódà mo ń gbádùn ọsàn dáadáa. Ọsàn ni èso tó jẹ́ pé wò mí mo sì fẹ́ràn gidi gan.

Ṣé o ní nọ́mbà orílè? Mo ní nọ́mbà orílè mọná. Gbogbo ilé tó wà ládùúgbò wa ló ní nọ́mbà orílè èyí tí a ń pè ní adrẹ́sì. Tọ̀ láìsí nọ́mbà orílè, bó ní NEPA ṣe fẹ́ fún yin ní mitre? Kó sì bi NEPA ó ṣe fún yin ní mitre, awa sì ń lo métà gbogbo wa. Nọ́mbà orílè ó ṣe pàtàkì púpọ̀ fún àwọn ènìyàn. Ó jẹ́ ìsinmi tí o bá se ilé tó wà nínú oko, gbogbo ilé tó wà nínú ìgboro ló ní nọ́mbà.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ò ṣe pàtàkì púpọ̀, wọ́n má sì ní ọ̀nà Twitter àti WhatsApp. Awon méjèèjì ni ọ̀nà ìlànà ìpolówó mi. Àwọn èèyàn ń lo radíò, wọ́n ń lo TV àmọ́ owo rẹ́ pọ̀. Nísinsìnyí, wọ́n sì ń lo Twitter, wọ́n ń lo WhatsApp ju gbogbo àwọn rsdío àti TV lọ.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣẹ fún ọjọ́ kan rí? Ti bá ṣe pé ẹ̀rọ ayánibíàṣa sọnù, bó ni èèyàn yóò ti ṣé dú pé èèyàn nílò kọ̀ possible. Bo ṣe ohun ojojumọ la n lọ kódà á le lò wákàtí kan láì máa lo ó bi ọlọrun se sé nú. Bí áyé bó ti ṣe gbà á niyen, yóò gba bẹ́ẹ̀. Ẹ̀rọ ayánibíàṣẹ jẹ́ ǹkan tó wúlò púpọ̀ fún gbogbo wa.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọjọ́ tó kọjá. Bí ọ̀sẹ̀ kan nú. Ojoojúmọ́ a jọ wa pápọ̀, àmọ́ mo kuró lọ́dọ̀ wọn, mo padà sí ibi iṣẹ́. Ó tó bí ọ̀sẹ̀ kan. Àwọn ọ̀rẹ́ mi, ìpàdé àwọn ọ̀rẹ́ mi ó ṣiṣẹ́ kọ́kọ́rọ́ ninu ayé mi torí pé a fi sọ̀rọ̀, a fi ranti àwọn ọjọ́ ta ko sẹ́yìn.

Ṣé o maa mu àwọn ohun mímu pirotíìnì? Ohun mímu purotíìnì èmi ò mọ̀ tí ń jẹ́ baun, nítorí èmi ò mọ̀ ńtẹ̀yan le mu tí o wà fún'yan purotíìnì. Gbogbo oun temi mọ̀ ni pé, oun tó je ti o si fún o purotíìnì. Oun taa jẹ tió fún wa purotíìnì lawa mo, èyí tí àwọn mi tió fún won ni purotíìnì àwa ò mọ̀

Ṣé o ní aṣọ wíwé? Aṣọ wíwé bíi gíbònù. Ìgbà mí bá kàn án gan, wọn máa yàn lẹ́nu pé kí n kàn án tò. Kí n tẹ̀wé pẹ̀lú aṣọ wíwé yìí kò jẹ́ mi ṣì máa bú òlu sí eré. Àmọ́dé tò. Wọn yóò ń sọ̀rọ̀ aṣọ wọn, ṣìnbáyé ni aṣọ Yorùbá. Ẹ̀mí wá, ẹ̀mí ò lè sọ̀rọ̀ bẹ́.

Ibi wo ni o fẹ́ ràn lọ jù? Ibi tí mo fẹ́ ràn lọ jù ni masalasi torí pé kíni ẹ̀maárún ni mò ń lọ lọ́jùmọ́. Tó bá sí ìrẹ̀mí tí mo fẹ́ lọ, ro orí mi tí mo fẹ́ lọ, ronú màálọ bẹ máa jókòó. Tó bá wù mí bá fẹ́ kàwegàn mọ̀ọ́ máa lọ bẹ, bá fẹ́ ṣími mọ̀ọ́ máa lọ bẹ. Ibi tí mo fẹ́ ràn lọ jù ni masalasi àdúgbò wa.

Ṣé etí rẹ dára? Etí mi dára gidi gan torí pé mo sin tí àwọn èèyàn sọ tí mi ò gbọ́. B'o sọ̀rọ̀ kulekule gan mo lè gbọ́. Tọ̀! Àmọ́ ọlọ́run oni jẹ ari laburu nígbà mí etí èèyàn le máa dára, kò sí máa le gbọ́ràn. Ìgbà mi ń gbọ́ràn etí mi ṣe dá okùn lọ́la mulomu bí ojù mi náà ṣíṣe rí náà ni.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? To, mo máa rí ìsinmi kankan níbi ṣé. Kò síbi tí n fẹ lọ náà tò ju Kaduna lọ láàrin àwọn èèyàn mi. So ri awon èèyàn mi, àwọn leeyan tí mo gbadun àti sinmi láàrin wọn. Ẹlòmí ó lohub lọ yii o rinrin gbere lọ, kò sí n to mi ju obìnrin enu gbere. Àwọn èèyàn mi gidigidi hun, awọn yen mo gbadun. Mo sì fẹ́ kó jẹ́ pe aarin awon máa ti sinmi.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Mo máa ń gẹ irun mi ní ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta. Ohun tó ṣẹlẹ̀ ni pé irun mi e ṣé irun tó máa ń tẹ́tẹ́ kun. Àmọ́ ọjọ́ mẹ́ta mi lè lo combu so gára kí n gẹ kí n sinmi. Àn tó bá sí ìgbà tí mo máa ń lo combu ni, irun mi oṣù mẹ́ta mẹ́ta ni mo máa ń gẹ láì fúnra mi níwà.

Nígbà wo ni o keyin rin ìrìnàjò fún ìbísẹ́, fún iṣẹ́? Mo keyin ìrìnàjò fún iṣẹ́ ní ọ̀sẹ̀ méjì tó kọjá. Ọ̀sẹ̀ méjì tó kọjá ni mo lọ sí ibi iṣẹ́ níbìkà. Mo sì gba owó mi, mo sì padà sílé. Ìrìnàjò fún iṣẹ́ ó dùn ó sì jẹ́ ǹkan tó jẹ́ pé a tún fún ọ ní àkìtì yan àti máa ṣiṣẹ́

Báwo ni ó ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ kì í ṣe ǹkan tó yẹ mí dáadáa sì máa ń bò lóṣe rí. Àmọ́ kí n bá dúró lójú títì, mo máa ń na ìró ni torí àwọn mi oo, àwọn mi oo duro bẹ pá ni. Ìgbà mìíràn, èmi máa ń rìn síwájú títí tí mo fé rí ọkọ̀ tí ó gbé mi bí èmi ṣe máa ń rí níjà ọkọ̀ tèmi.

Ṣé o ti lé ẹni kán kúrò ní ìṣe ri a èmi ò lè le ẹyan kuro nisẹ́ ntori kíni, má fi lé yàn, bó ṣe wa ise tá ń ṣe gbogbo á fẹ́ jọ̀jọ̀n ni. Tábá ní ká léyàn ku o ó di wáhala bi Bá ti e a léyàn kọ owó rẹ̀ wọn ò ní fún Ohun tí mo mọ̀ ṣe ni pé èmi advjse ẹsẹ̀ rẹ, kí ìwọ náà kó fi dáadáa ká lè jẹun kún owó ọ̀sán, oṣù ká jọ̀jọ̀n. Kò sí pé a ní lé ẹni kúro ni ibi ise Ẹni tó bá rí tí mo ṣe tán, e kúro ń bisẹ́, olè ló jẹ á.

Ṣé wifi rẹ yára tó? Wifi jẹ́ ǹnkan tó da nínú fún ẹni tó ń wá browse. Àmọ́ èmi ò ní wifi torí pé kíni data mi náà ti tó mi. Wifi sì ní gan-an ó ní problem lọ́dọ̀ wa. Àmọ́ n bá ró wo mo lè ra gidi kín màá lò, ámọ́ to o. Síbẹ̀síbẹ̀ náà, wifi kan jẹ́ ǹ tí ẹ̀eyan lè lò nílé ni, n ṣẹ̀ n tí ẹ̀eyan lè lò nínú ọgbà ìbisẹ́.

Ṣé o ní irungbọ̀n? Mo ní irungbọ̀n gidi gan. Mo ní irungbọ̀n tó jẹ pé ẹ bá rí i gan, ó yọ lẹnu pé àh. Ṣé bá yẹn mọ́ fi irungbọ̀n kalẹ̀ báyìí? Àmọ́ náà tó, èmi ò mọ tó jẹ́ máa béèrè irungbọ̀n tó bí kíni. Nígbà bi pé èèyàn o rí tí èèyàn fẹ́ béèrè ni béèrè tẹn, béèrè yìí. Àmọ́ tó ń ti bẹ́ náà ṣá, irungbọ̀n mi ṣí e ó sì dára. Kódà tó bá wun mi, mo lè fi colour si.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Àwọn ọmọ ọba gidi ní mí, bọ̀ awọ́n fẹ́ran oúnjẹ tó ní ata. Tí o bá fata sí mi oje, kódà bó ṣe wàyíí, ìyàwó gan kò gbọdọ̀ bá mi dán wò. Ta ló ń jẹ àfọ́n dúrókúrò, amára rẹ dá kíákíá, ló sì ṣe wọ́n nà án. Ta náà ló sì ń dínṣẹ́ dára, àmọ́ ọmọkùnrin yẹn nìyẹn ni lágbára.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Ìrìnàjò jẹ́ ǹkan tó jẹ́ tí bá fẹ́ rin, máa mu ra rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan. Mo mọ ibi tí ń lọ, mo sì mọ iru aṣọ tí mo fẹ́ lò. Ọjọ́ mélòó mo fẹ́ lò níbẹ̀, èlo lówo tí ó tọ́ mi. Bí èmi ṣe máa ń rìn ìrìnàjò tẹ̀mí inú, màá ṣe àkópò fún ìrìnàjò náà dáadáa nítorí pé kí n kó mọba ìyà mí lọ.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba lárin iṣẹ́ àti ìgbésí ayé rẹ. Òótọ́ ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi ni pé tí àsìkò iṣẹ́ bá tó, màá ṣiṣẹ́ n sì ní ro ǹkan mí má nígbà tí àsìkò ǹkan mi na bá sì tó, màá se wọ́n láì fi diṣẹ́ sí i. Torí pé iṣẹ́ mi bó se wàyíì ó máa ń mú èèyàn se ohun tí kòyẹ kó se. Tí àsìkò iṣẹ́ bá tó, màá mú iṣẹ́ sí iwájú. Tí àsìkò rẹ̀ bá sì lọ, màá ro ìgbésí ayé mi lásán.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Àwọn oníbàárà ni owó wọn, wọ́n sì jẹ oúnjẹ ko óúnjẹ. Irú oúnjẹ tí a máa ń jẹ nísìnyí wọn ò lè jẹ́ torí kò sí oun to fẹ́ se fún wọn. Tẹ́ ba lẹ fẹ́ jẹ irú oúnjẹ ńlá sáń, ẹ kan di wàhálà fún yin ni. So àwọn oníbàárà mi ò lè jẹ irú oúnjẹ tá ń jẹ. Àwọn tí wọ́n ó jẹ irú oúnjẹ tá ń jẹ náà ni àwọn ọ̀rẹ́ wa àti àwọn alábàágbé wa.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Àmọ won n palẹ̀ fáìlì mi mọ́, àmọ́ n tó wà sílẹ̀ ni pé bí mo bá pa wá, níbi tí mo mú lọ gán kí n se íbi tí ó yẹ kí n mú lọ. Mo máa ń mú fáìlì mi lọ orí Gmail tó sì jẹ́ pé ó ní effecti, ó ní wàhálà lórí. Níbi tí ó yẹ kí ń máa mú lọ kọ́ ni mo mú lọ. Àmọ́ mo máa try, màá ṣe nínú agbára mi kí ń máa fi sí ibi tí ó yẹ kí n fi si yí kí ṣe ibi tí n fi sí tẹ́lẹ̀

Ṣé ojú rẹ dára? Ojú mi dára gidi gan, torí èmi ń ríran, bó ṣe wà hún, kò í sì yo'pin. Ṣé gbogbo ẹbí rẹ wà pẹ̀lú ọ̀ún níbi tí ó ń jẹ n dé hospita? Amọ́, ẹ̀rù kún tó wọn tà tó ń jáde níìsín. Ó jẹ́ ń to lé bojú jẹ́ tẹ́ ẹ̀yin bó ṣe bá wọ̀ ọ́, ṣé akòṣọ́ ara rẹ, bí ka mọ́wọ́ gíláàsì, bí ka kuró nibíi tí ọ̀nà bá wà, abíi bíi tí, à, ẹyín fi ní bá wà, bẹ́ẹ̀ la ṣe ṣé kalẹ̀ bá à rí nkan se.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ tí èmi fẹ́ràn jù tó jù oúnjẹ àkàrà òun ni oúnjẹ bí pọnpọ́n fún. Mo láìkì rẹ̀, mo sì fẹ́ràn rẹ̀ tó jẹ́ pé kò sí ìgbà tí mi ò lè jẹ́, mo lè fi mu tea, kò sí ohun tí mi ò lè fi sí i gbà. Ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn kì í má pa fún.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù alágbèéká ó pò gidi gan, tó jẹ́ pé inú lálo nílùú wa. Tecno wà, Itel wà, Infinix wà, Samsung wà. Ọ̀pọ̀lọpọ̀ lẹ bá bẹ́ẹ̀ ni. Kò sí bá ṣe fẹ́ ṣe, èyí tá bá lè lò náà láa lò nínú ẹ̀.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Mo mọ̀ bí a ti ń se oúnjẹ gidi gan kódà. Mo sì dáná kán tàn ni ìsìn ni. Ọkùnrin ní mi o, àmọ́ obìnrin ó lè fi mi ṣá kọ́. Máa dáná, má dáná oun tí mà jẹ. Nígbà tí ń sanlẹ̀, oluwe ó sì ká dárá kí n jó lẹ̀. Gbogbo ohun tó jẹ́ kí n ṣe, màá ṣe lásìkò. Màá sì gbójú kuro ń bi bẹ̀. Ilé ayé olé awọn èèyàn ló mú ayé lè bá ti dáná, má jẹun kù. Kí n jẹjẹkú, jẹ́ kí n jẹjẹ rata.

Ṣé o máa ń jẹun nínú ọkọ rẹ? Èmi ò ní ọkọ̀, bó mo ṣe fẹ́ jẹun nínú rẹ̀. Ẹni tó lọ́kọ̀ lo le jẹun nínú ọkọ̀. Na ṣùgbọ́n ti olohuń bá ṣowo, ti ń bá ri owo ti ń bá rọ̀ ọkọ̀, èmi náà lè jẹun nínú ọkọ̀ mi. Ko si ń tó burú bẹ́ẹ̀. Ọkọ̀ rí bí ilé ni. Ó kan jẹ́ pe tí èèyàn bá fẹ́ lọ jina, èèyàn ogun Ilé èeyàn ò lè gun. Aye ò le pé kí ẹniyan jẹun nínú ọkọ̀ ko iṣẹ́ ńkán kan tí ko le.

Ti o ma ṣe ere ìdánì tán. Ere ìdánì jẹ́ eré tó wúlò púpọ̀, gbogbo wa la sì jo feran re to bá ṣe pé eré ìdánì ò dání, àwọn èyàn yóò tú ní ká mọ́ sí i mọ̀. Àmọ́ eré ìdánì wúlò ó sì ní àlàáfíà làrà. Tán, o ṣe àkọ́rín náà. Ṣé ayé ní ìṣe, o mọ bí ẹni yẹn sì gbọdọ̀ ṣe eré ìdánì.

Ṣe o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán tọ̀wọ̀ àbí ti fọto, tó bá ṣe tọ̀wọ̀ ni o jẹ n tó jẹ pé èmi ò fẹ́ràn rẹ̀, mi ò ṣe èṣé rí. Ó wa tún jẹ́ pé ń tó jẹ́ pé ẹṣin mi ò gbà á. E ri pé gbogbo tí ń bá sọ, mọ́ maa sọ pé ẹṣin mi, ẹṣin mi. Àwa kàn ẹṣin kún, a sì fi ṣí iwájú. Torí na ló fi jẹ́ pé àwòrán iṣe ǹkan nkan t'emi gba tí mo jẹ gbà kún nkánkán.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi kì í sì ní mo ń yàn wọ́n, nítorí pé kí ni àwọn ọ̀gá ọ̀gá ni wọ́n yàn, wọ́n sì mú wọn wá fún kò bá wọn ṣiṣẹ́ tán. Ǹkaluku wa lọ́tọ̀tọ̀ ni, kò sí pé bí ẹ̀yin ṣe fẹ́ yàn wọ́n, wọ́n se ińtafiu fun wọn náà ni, wọ́n sì wò wò ló pàṣi jù. Ẹlòmíràn tó wá lẹ́sẹ̀ tán, wọ́n mú ju ẹni tó pàṣẹ lọ, bí wọ́n ṣe yàn alábáàṣiṣẹ́ pọ̀ fún wa.

Tí orí ma fọ́, orí kì í fọ́ mi o, torí bí o ní malaria àbí typhoid ló ma mọ orí fọ́ èèyàn? Tan torí bá sì ń fọ́ ẹni ní ǹkan tó jẹ́ pé wàhálà ni, èyàn oo gbọdọ̀ ma jẹ́ orí fọ́ ní gbogbo ìgbà. Ó yẹ kí èyàn ma mọ ǹkan ń ṣe. Lokọ kí ọlọ́run sanu, kọ ma jẹ́ kó orí fọ́ wa, torí orí fí fọ́ kì í ṣe ǹkan tó dá lára, ó jẹ́ iṣẹ́ ni ó sì jẹ́ pé bí bíni, ó sì bí inú.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú alábárà? Tọ. Ìpàdé pẹ̀lú alábárà, ó jẹ́ ohun tí èèyàn máa ń ṣe. Èmi máa ń múra fúnlẹ̀ ni pé tó bá sì lọ́dọ̀ mi ni a ti mú àsìkò. Màá mú àsìkò kalẹ̀, màá sì mú ọjọ́ isínmi. To ba je wipe ọ́dọ̀ wọn ni màá múra kalẹ̀, màá sì wo, kí ni na fẹ́ jẹ́? Kí la tún wa fẹ́ sọ? Yio jẹ́ ohun tí màá fi síwájú tí ó jẹ́ pé a fi a rò dáadáa.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ bí ti bò lẹ́yìn wa ń sọ yìí. Kò yé mi, kò sí clear sì mi torí bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Mi ò r'eléyìí rí mi ò sì gbọ́ rí. Tó, eyín lè mọ̀ ń tí ẹ fẹ́ sọ dẹ̀.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mo fẹ́ràn wíwo ìràwọ̀ dáadáa kódà tó bá jẹ́ ṣẹ́ pé ní alẹ́ ni, torí ìràwọ̀ lálẹ́ ó ṣe ó sì fàkókò tí àwọn ọlọ́rọ̀ máa ń pè ní oúnjẹ mélòó jí dọ̀n. Wíwo ìràwọ̀ kì í ṣe ǹkan kan tó jẹ́ tuntun, àmọ́ ǹkan kan ni tó dá pé, tó jẹ́ pé ó máa wo àwọn èèyàn, àra eeyanbyóò sì dá síká síká tí ó bá lọ.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àlọ́ apanilẹ́rìn ò dùn gidi gan, ó sì jẹ́ ohun tí a fẹ́ràn láti gba tá a wà kékeré. Tí àwọn òbí wa bá ń sọ báyìí, ó máa ń wù wá, ó sì máa ń dá wa lára. Èmi ò mọ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ní ìsìn kò sí ẹni tí ń pa ló mọ̀. Gbogbo wa ti wá jẹ́ pé fóònù la ń lọ máa wá lọ́wọ́ too. Ọlọ́run ṣì ń bẹ̀, ọlọ́un sáa.

Nígbà wo ni o máa ń fà? Ìgbà wo ni mo máa ń fà kíni? Nígbà tí n ṣe tí ń fà gbó, mí ò fà gbo n sì fasìgá too. Bóyá ẹni tí wọ́n ń fàri le fẹ́ so ni, ẹyin ni kan náà lẹ́mọ́ n tẹ́ fẹ́ so. Àbọ́ yẹ ko ma clear gbogbo n te ba fẹ́ so, kí ẹ bá fi lè mọ èwo ni èwo ń bẹ a sì mọ bọ̀ lá ṣe fẹ́ ṣe sí. Wọ́n ọ́ ọ̀ gbẹ yé ẹ̀mí mi ò fà nǹkan kan.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? Wọ́n máa ń bá àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ṣe ìbáṣelopọ̀ pẹ̀lú àánú àti ìrànlọ́wọ́. Èmi ṣe bí àwọn ọ̀gá tí wọ́n mọ̀ se bí bó ò sí, bó ò sì ká. A máa ń ṣe àánú àti ìrànṣẹ́ lẹ́wá ara wa ni. Kódà bó ṣe pé mi ti n ba tún lówó gan maa tun fún un. Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ò jẹ́ ǹnkan tó jẹ́ pé oga èmi gan, ó dùn mo mí ó sì gbé mọ́ mi nínú.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Mo ń bá ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè gidi gan. Àmọn tó bá jẹ́ mi ní "encore programme", tí o bá ti se mi ní "encore programme", kò sí ohun tí mo fẹ́ ṣe torí pé kí ni anfi ero bá ènìyàn púpọ̀ sọ̀rọ̀ ni kí sí pe awon ènìyàn kíń kíń kíń kíń.

Ṣé o máa ń kọ orin kélé? Orin kélé jẹ́ orin tó jẹ́ pé àwọn Yorùbá ìjìnlẹ̀ ni wọ́n máa ń kọ. Èmi ò sì mọ orin kélé ṣe. Hin mọ orin kélé kọ débi pé má ti ẹ wà á kọ. Torí wípé orin kélé o jẹ́ orin tó jẹ́ pé àwọn ti won bá mọ̀ dáadáa, awon naa n kọ. Èmi ò mọ kọ dáadáa amọ́. Tí n bá rí ẹni tí ó ń kọ tẹ bá sì fẹ́, èmi náà á mú yin lọ bẹ̀.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ipé tó jẹ́ ìpè ni táwoń ò mọ, tón máa ríra yín tó. Ọ̀nà tan sì ń gbà ṣe ó pọ̀ gidi gan. Zoom wà, WhatsApp wà, Google wà. Àmo emí WhatsApp ni mo máa ń gbádùn, WhatsApp ni mò ń lò. Torí òhun ni ntó ṣe pàtàkì tó sì jẹ́ pé ó máa ń mú yàn pèpè láì lo data púpọ̀

Ṣé o ní àgbàlá òjò? Àgbàlá òjò jẹ́ ohun tó jẹ́ pé ó fi jójó kọjá òjò lọ tọ̀. Ó wọ̀ lágbàlá òjò torí ìlú wa gan òjò tó ń ràn bẹ́. Ó kọjá agbára kí nṣe tí ó ṣe maa máa dúró pé eyan fẹ́ gba òjò ni, a sì tún ní kànga. So kànga lawa máa ń lò.

Nígbà wo ni o kẹ́yìn kó gbé kalẹ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kó, ọkùnrin kó ìgbékalẹ̀ iṣẹ́? Èmi lè kọ́ ìkọ̀yìn sí ìgbékalẹ̀ iṣẹ́ torí pé iṣẹ́ tí mo ní mo fẹ́ lọ ṣe ni tí mo fi lélẹ̀. Kía ni ó mu mi kọ̀ kalẹ̀lẹ̀ nígbà tí ó ṣe pé nǹkan kan mí ṣẹlẹ̀ toor.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù naà ní eré kagbá bọ́ọ̀lù kàsì wò bọ́ọ̀lù. Mejeji yìí ó ṣe pàtàkì púpọ̀ tí ó jẹ́ pé oun nìkan ló máa ń mún mi ní ìdárayá, ouǹ nikan sì ló máa ń fún mi ní joy. Ṣùgbọ́n àwọn eré iyoku náà sì dá, àmọ́ léyìí ni èyí tó jẹ́ pé mo fẹ́ràn jù mo sì nífẹ̀ẹ́.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé órí fóònù mo fẹ́ràn rẹ̀ ó sì jẹ́ ètò jẹ́ gó wúlò ní tótó fún àwọn ìgbà tó jẹ́ pé a bá le ríra wa. Kí ìpàdé náà sì wà tó jẹ́ pé ó wà important. Ìpàdé órí fóònù sì le, a fẹ́ ágo sí ní kálú ku o sì pàdé. Àmọ́ ńgbà mí àwọn mi ò mọ ọ fóònù torí ẹlẹ́mi fi fẹ́ fẹ́ràn rẹ̀ dáadáa. Wọn ò mọ bó ṣe ń tẹ́ fóònù, wọ́n ò mọ bó ṣe ń ṣe. Ẹ bá wá fi pàdé sí i, kí ẹ tó pàdé gan di wàhálà.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Mo máa ń dáhùn fóònù níbi iṣẹ́ pẹ̀lú speaker ni, nítorí speaker mo máa ń lo. Ibi tí ẹ́mi tí ń ṣiṣẹ́ o ní ariwo púpọ̀, tọ̀. Tí ẹ̀ ń bá sì nílò, wọn ò ní lo speaker, wọ́n yóò ní má gborọ̀. Wọ́n sì tún máa ń pariwo torí àwọn ènìyàn ò ní gbọ́ mi tí ẹ́ bá ṣe pé ẹ̀yin o pariwo. Bí ó ṣe rí ní ibi iṣẹ́ fún àwa ni.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáa? Daa, mi mọ̀ pé èèyàn máa ń ka àdéhùn, ṣé mo máa ń sika àdéhùn dáadáa? Àdéhùn géẹ́ṣẹ́ a ti ń bá ṣe, mo máa ń try my best. Èmi ti mọ̀ pé mo ti ẹ fufili rẹ̀, mo ṣe, mo sì sika rẹ̀ torí kí ni, àdéhùn jẹ́ ǹkan tọ̀ ba lè ṣe, má wò lè sọ. Ẹ̀mi bá sì sọ àdéhùn jáde bá a yíwọ́ di ǹkan tó yẹ pé màá ṣe inú àgbára mi kí ni bá sika rẹ̀.

Ṣé o ní àìsàn ikórira oúnjẹ? Èmi ò ní àìsàn ikórira oúnjẹ kankan. Ó ṣe wù àwọn oúnjẹ tí èmi ò bá sì ní jẹ, kò need kí n sẹ mọ sọrọ̀ ń pàrẹ́, màá gbójú ku o n bẹ. Àmọ́ kí èèyàn wa roúnjẹ kan rọ́pọ̀ láìsàn kórìíra rẹ̀ kó wa má bàjẹ́ fún àwọn ènìyàn, kò tiẹ dá. Èmi ò leleun ìn ní àìsàn kóríra oúnjẹ kankan.

Ṣé o féràn Jiyàn? Mo féràn Jiyàn gidi gan-an tọ. Iyẹn jẹ́ ohun tó jẹ́ pé gbogbo ènìyàn ló féràn rẹ̀ tó bá wà láti gbogbo àsopọ̀ mọ isènbáyé ìlẹ̀ Yorùbá ni. Ẹ bá gbéyán fún mi kí a máa jẹ ẹ, má sì tún mu mi sí, à yóò lé. Àwọn kan á máa lé e, wọ́n la wòn o Jiyàn. Iyẹn dè é mi ò lè ro. Àwọn tí ẹ bá gbé wá máa jẹ ẹ́

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àwọn oníbàárà àwọn mi ò jẹ́ orí fóònù láti bá arawa sọ̀rọ̀. Ẹ̀rọ ayárabíásí àbí bo lè ṣe ń pè é, wón ni ntí awon ń fẹ́ re emí na o sì bá wọn sọ̀rọ̀. Àwọn mi tún mú wá wájú wa ọ̀nà láti sọ̀rọ̀, a ó wọ ara wa, a sì ba ara wa sọ̀rọ̀. Kò le, àmọ́ ká bá arawa sọro lórí fóònù, ọun ló tun easy ju tó jẹ́ pé ǹka luku ò ní ṣe e wáhalá asi ni san owọ́ moto.

Nígbà wo ni o máa ń ṣe ìmọtótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọtótó ilé mi nígbà tí mo bá wà nílé àmọ́ ó jẹ́ pé ìpìní ọ̀sẹ̀ nìkan ló dùn jù tí ń máa ń ṣe ìmọtótó ilé mi. Mo sì máa ń tún ṣe, mo máa ń ṣe bóṣe wumi torí pé ìmọtótó, ìmọtótó ilé ni nǹkan tó wúlò, ó sì jẹ́ àǹfààní rẹ̀

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò. Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ̀rí? Eléyìí tí ẹ ń sọ yìí ò jẹ́ pé Yorùbá dá ẹ kún tó lè ń sọ, torí nígbà mìíràn ló fi máa ń ká yàn lẹ́nu. Mo ti sere béèrè, mo ti ṣè béèrè àlọ́ rí lọ́wọ́ àwọn tí wọ́n ṣètò ẹ̀rọ̀rí, torí nígbà tí foonu mi tó fẹ́ máa fún mi wáhala, mo call, mo sì béèrè bóo loseri, won ṣì fun mi ni answer.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún ìṣe mi ni deep understanding of operation tá ń mú wí, bó ṣe wọ́n ń tẹ́ ẹ sì lè kọ́ ọ ní orí ẹ̀rọ ayára bíi aṣẹ́ni. Ó jọ pé èeyan ó mọ tó pọ̀ ó ṣì wúlò fún yan.

Kí ni àwọn ohun tí o fẹ́ ràn lórí pizza? Pizza gan-gan fún ara rẹ kò jẹ́ n tó jẹ́ pé èmi fẹ́ ràn kí n fẹ́ fi pizza ṣe. Kò sí ǹkan kan tí mo fẹ́ fi pizza ṣe. A sì máa ń ní pé, àán kídá wà lórí rẹ̀, kí la fẹ́ kó wà lórí rẹ̀. Kí la fẹ́ kó wà lórí pizza yìí? Eléhun, pizza eléhun. Wàhálà àwọn tán jẹ pizza ni kì í ṣe tèmi.

A máa ń wọ ọ, a máa ń wọ ìborùn. Ìborùn jẹ́ ohun tí àwọn obìnrin máa ń wọ kì í ṣe tọkùnrin, tọkùnrin sì le mi. Fìlà lori ọkùnrin, ìborùn lori óbìnrin. Àwọn obìnrin mìí gàn o lo ìborùn torí pé kíni àwọn èsè mùsùlùmí, mùsùlùmí ló lò ó. Wọ́n sì rilẹ̀ ní bó ṣe wọ́n tọ̀. Bó sì ṣe wu wọ́n ni ko si n tẹ nìkan fẹ́ ṣe ṣí.

Oúnjẹ wo ni ó mọ ń bí àti ń ṣe dáadáa? Oúnjẹ tí mo máa ń bí àti ń ṣe wọ́n dáadáa wọ́n pọ̀. Ráìsì àti ẹ̀wà ń bẹ, àmàlà ń bẹ, túwó náà ń bẹ, gbogbo ẹ̀ náà ń bẹ. Kò seyi tẹ́ní ìṣẹ́ tí mi ò mọ́ ṣe. Teba ni ẹ sẹ́, ní sìn mò má ṣe, tó dà, mo mọ sé ju àwọn obìnrin mi gan lọ. Kì í ṣe pé nínú imán ṣe mi, inú iman ṣe tọ́loun náà ni.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi ó jẹ́ pé ọjọ́ tí n bá lọ ibi tí ẹni kan mú mi sí, ó sì jẹ́ pé mo wà ọ́fùn, tó sì jẹ́ pé ìsinmi náà kì í ṣe pé mo fẹ́ sinmi púpọ̀. Àmọ́ tí mo bá fẹ́ sinmi, ó ṣe pé kí n pẹ̀lú ètò ìdárayá máa kan sọnù yàrá mi.

Ṣé ọ máa ń mu Ògùn lójoojúmọ́? Kò sí ohun tí ó mú mi mu Ògùn lójoojúmọ́, o lágbára ọlọ́hun. Àyin tó bá rẹ̀ na máa ń mu ogùn lójoojúmọ́, tọ amọ emí kò rẹ̀ mí, Ọlọhun o sì ńi jó rẹ̀ mí. Bá ti rí èèyàn tó ń mu ogùn lójoojúmọ́ ó rẹni, torí kò sí ni ẹni tí a ó gbádùn tá ra rẹ̀ yá. Tií ó wá fẹ́ máa mu ogùn lójoojúmọ́, kò possible.

Ṣé ọ mọ ń kọ̀ nkàn lórí íńtánẹ́ẹ̀tì, iyen ìtàn àti Twitter àti Facebook? A jẹ́ hun tó ṣe pàtàkì táawon yẹn fi n kọ̀ nkàn. Ó sì sọ wá ẹ̀mí náà ò le lọ láìsí òjọ́ kan kí má kọ̀nkàn lórí íńtánẹ́ẹ̀tì bíi Twitter. A á ná kọ̀nkàn wa, iná pé ni web3 ná nù ká kọ́kẹ́ kọ́ kí gbogbo wa kọ́ káwo ta ló lòótọ́ jù náà ni.

Ṣé ọmọ ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Tọ̀, tí awon èeyàn bá wá tán ní kí n bá wọn kọ lẹ́tà, èmi náà máa ń kọ lẹ́tà torí pé lẹ́tà wà ó ṣe àǹfààní. Kì í sì ṣe gbogbo eeyan lòmọ́kọ. Ẹlòmíì ọ fẹ́ ní ọ̀rẹ́ ti o ba wọn kọ ká wọn náà send ẹ sí èèyàn tí wọ́n mọ̀ àbi ara àwọn èèyàn wọn.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Áti darí àwọn òṣìṣẹ́ kò le. Ó kan jẹ́ pé ẹni tó jẹ́ pé tí ẹ̀ ń bá fi ọkàn sí i, tí ó bá ti sìkà fún wọn, tí wọ́n sì fi àìlọ́po lọ sí i, àwọn òṣìṣẹ́ àti darí wọn ò le. Kódà wọ́n níbí ẹran ni, tí o bá ní bí iná lọ wọ́n lọ, tí o bá ní iná lọ wọ́n lọ. Àmọ́ tí o bá fi orí kúkún pé lọ fẹ́ fi darí àwọn òṣìṣẹ́, wọ́n máa yọ̀ ọ́ lẹ́nu.

Ṣé o ní káàdì iṣẹ́? Mo ní káàdì iṣẹ́ torí tí ọ bá fẹ́ kó mi iṣẹ́ wá tí o bá ní káàdì wọ́n ni í jọ wọlé. Káàdì ṣe pàtàkì jù níbí iṣẹ́ wa. Tí o bá ti wá ṣo rẹ̀ o wọlé, so ó dá bi gba pé o wá bí iṣẹ́ ń jọ́na. Tọ̀, ẹni tí ó sì wá bí iṣẹ́, wàhálà dé fún koun torí wọ́n yóò nu owó rẹ̀. Ko seni tó fẹ́ kí wọn yóò owó kankan nu owó tiẹ̀.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ pọ̀ tó, data tí mo máa ń lò lọ́sẹ̀ ó pọ̀ tó seven gig méje, gig méje. Torí kíni lójo ojúmọ́ báyìí mo máa ń jẹ gig kan. Koda igba mí kí i tó gan, irú ọjọ́ ò ní ní ìsìn, data mi tán lọ́ṣàn. Mo ṣẹ̀ tún wa ra sí i tọ̀. Èsì bá ti fẹ́ ṣe bá ti máa mánage ẹ náà ni títí sí títí ti asíkò ètò àní ní àwa na ọ̀se, aye o lé, a má ti lọ bẹ bẹ́ẹ náà ni.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé kí emi ná di èèyàn gíga, kí n sì jẹ́ pé emi ni manager tí máa máa kọ́ àwọn èèyàn níṣe má sì tún máa ṣiṣẹ́. Aṣeyẹge ó sì tún jáde nínú àwọn iṣẹ́ mi debi pé àwọn eeyan mọ̀ pé yes eléyìí o, o ti ṣe nnkan gidi, o sì ti fi ìlànà gidi sílẹ̀

Ṣé o máa ń ronú nígbà tí o bá sùn? Èmi ó ró, èmi ó ronú tí bá ń sùn. Tí bá sùn, mo sùn mú ọ̀tún dígbà tí mo bá tó jí. Gbogbo ìṣẹ́jú tí mo bá lò lójú ọ̀run tọ́, mo lo ìṣẹ́jú náà nù. Kò sí ohun tó kà mí pẹ̀lú kí lé lé wí, bó lé lé ṣe sọ, bó ló ṣe rí. Èmi máa ń sùn gidi gan.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyín? Mo ti kẹ́yìn lọ wo ẹyín nìsìn yí òtítọ́ ọdún kan torí pé òṣìṣẹ́ kò wéyìn. Tọ bá fẹ́ wo eyín ẹ ni wọ́n ó kó mú owó ńlá kan wá. Èmi ò sí lówó tí mo fẹ́ fún wọn torí pé kò sí owo. Tí èèyàn bawa ni tọ òun fẹ́ máa wò ní gbogbo ìgbà, wàhálà pọ̀.

Nígbà wo ni o kanyin ní àlá burúkú? Àlá burúkú jẹ́ ohun tí mo máa ń ní nígbà tí mo wà n kékeré, ṣùgbọ́n Olúwa sàanu mi. Mi ò ní àlá kankan mọ́ báyìí, ṣùgbọ́n àlá dára gan mi ò ní mọ́. Án bele tẹni àlá burúkú, àmọ́ ní ọlá Ọlọhun náà ni kí í ṣe pé mimọṣe mi, ò sí pé Fọlọ́run àti àwọn òbí mi tí wọ́n se akitiyan pe kí n má ní àlá burúkú mọ́.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mo ní ìrora, mi ò lè sọ̀rọ̀ kayà kayà, ó sì bu àwọn ọmọ fọwọ́ lọ sọ̀rọ̀ torí ó máa ń ta lé ẹni tí ó ṣẹ̀ sáànú rẹ̀. Kí o dá kí ẹ̀yàn pé sọ̀rọ̀ kó ha máa wo kí ni kí ń sọ, bórú ṣe ẹ kó sọ, bórú ṣe ẹ kó dúró. Ó má fi orí kankan sọ̀rọ̀, orí kò dáa.

Ṣé ó rọrùn fún ọ, ò rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? A kò rọrùn fún mi gidi gan torí pé èkímà ni mo fi ń bá àwọn ènìyàn ṣe. Mi ò lórí kankan, mo sì ń ṣe bí Ọlọ́run. Diẹ díẹ̀ mo máa ń lò torí pé àwọn ènìyàn kò dá kí ẹ̀yin fún wọn ní ẹ̀tàn wọn kò sì ṣe bí wọ́n. Láínìkú.

Nígbà wo ni ọ ke yín fò? Aàtọ́, mo fo katangari, mo sì fo wire. Àmọ́ o ti pẹ́ tí mo ti ṣe eleyìí keyin, kódà ó ti tó bi oṣù méjì mẹ́ta sẹ́yìn. A mo ati fọ́nà, ere ọmọdé ni kì í ṣe ń tá gbàlagbà ṣe. Mo kà ní kí èmi náà ṣẹ́wó ni, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò rò bí mo máa bá wọn ṣe bẹ́ẹ̀ mọ́

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní gbogbo ìgbà tí mo bá rí, à, ayè. Mi ò kí ń dúró, kí ń yẹní kí ń ran ú lọ́wọ́, kí ń tó ran lọ́wọ́. Torí pé rínràn ènìyàn lọ́wọ́, ó jẹ́ nǹkan kan tó wúlò tó sì ṣe pàtàkì. Àmọ t'èèyàn bá ní kí ń ran òun lọ́wọ́, mi kì í dúró, mo máa ń ṣe nínú agbára mi ní kí ń fi ran wọ́n lọ́wọ́.